Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń mu àwọn ohun mímu bíi rótínì yẹn, mo máa ń mu dáadáa. Boyavtọ́ bá kàn, tí bá ti ṣíṣe tó rẹ̀mí, ní pé mo fẹ́ nǹkan tí mo fẹ́ fi tú ọkàn lára, mo máa rà, mo máa mú. Tẹ́ẹ̀ jẹ́ pé màá wà òkè dáadáa. So mo máa ń mu dáadáa, mo ń mu ẹ́ńkán kan kí n ṣe ojojumo.

Ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́ tí mo wà n lé, tí mo ò ṣinmi, àwọn ọjọ́ yen ni mo fẹ́ràn jù tàbí ọjọ́ tí wọ́n bá ní, tọ́ n bá fún mi ni léave ní ibi iṣẹ́, inú mi máa ń dùn gan nítorí pé màá kàn wá n lé, màá máa sùn, màá máa jẹun, màá wá n lé, màá jẹun. Mi ò ní lọ síbi kankan. Ehn ehn, àwọn ọjọ́ yẹn ni mo máa ń fẹ́ràn jù.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ, èso mẹ́ta ni, ni mo fẹ́ràn láti máa jẹ. Bóyá torí pé mi ò tí ì jẹ àwọn èso ìmíi tí mi ò rí rí, èmi ò tí ì lè sọ bí adùn wọn ṣe rí lénu. Ṣùgbọ́n èso tí mo ṣì fẹ́ràn jù láti máa jẹ ni lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ nì, pineapple, ọ̀pọ̀ òyìnbó, ọsàn àti ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tó bá ti pọ́n dáadáa. Àwọn èso tí mo fẹ́ràn láti máa jẹ ní àsìkò táwà yi ni yen.

Láti ilé mi ò fẹ́ràn ìdábòbò oọrùn, mi ò fẹ́ràn ìrá. Rárá. Mi ò kí ń ṣòpó pé mo fẹ́ ra ìdábòbò ọrùn nítorí pé mi ò ti è mi ní kankan torí mi ò fẹ́ràn ìń, nǹkan tí ẹni bá fẹ́ràn dáadáa ni ó máa ń rà tí ó bá ti wọ́n jù. Ṣùgbọ́n mi ò fẹ́ràn ìdábòbò ọrùn, mo sì ṣe ní. Rárá.

Kí ń má pàrọ̀ rárárárá. Owó tí mò ń gbà kò tó nǹkan kan, kò tó nǹkan kan rárá. Pẹ̀lú bí nǹkan ṣe rí ní orílẹ̀ èdè Nàìjíríà yìí, owó tí mò ń gbà mo fẹ́ lọ san pé oúnjẹ nìkan ni mò ń fi rà. Aṣọ mi ò lè, mi ò lè rí rà torí pé owó yẹn kiri gan. Ibi tí a ti ń ṣiṣẹ́ owó yẹn kiri gan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì iṣẹ́ tó wà bẹ. Wọ́n ò fún wa lówó gidi rárá kò dára tó rárárárá. Ǹkan tó jẹ́ kí ń má ṣe gbogbo nǹkan yìí nìyẹn pé kólú ẹtù lè rí tọ́rọ́ kọ́ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan.

Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìpara ṣara dáadáa, ṣùgbọ́n torí bí ara temí ṣe rí, o máa ń mú oru gan. So, tí bá ti ń lọ ibi iṣẹ́, ara tí mo máa ń pa ni ẹsẹ̀, ẹsẹ̀ àti ọwọ́ mi. Even, tí bá máa pa oju-mi-ni mo kanle, mo ma pe èyí tó bá wà lọ́wọ́ mi tí bá fi pa ẹsẹ̀ àti ọwọ́ òun ni máa fi pa ojú torí mo máa ń, mo máa ń láàgun gan gidi. Bí bá ti lè pa gbogbo ara temí bá mi, ṣe lo máa dà pé wọ́n gbé mi sínú balùwẹ̀ tí wọ́n ń wẹ̀ fún mi ni torí orun yẹn, orun yẹn máa ń pọ̀ tó máa ń lágbára gan tí màá máa kan gidi. N o ṣe, o máa pé orílè-èdè wa Nigeria bíbàì oru, oru, oru, oru tí ló pọ̀, à ní òun òtútù, ìgbà òtútù wa kéré gan sí ìgbà ooru táa ní.

Ojoojúmọ́ ní ọ́fíìsì mi o. Ojoojúmọ́ ní ọ́fíìsì mi, ago mẹ́dí a bá wà ní iṣẹ́ àárọ̀, a máa bẹ̀rẹ̀ lágo mẹ́jọ, a máa ṣe tán ní ẹlòmíì, ago méjì ló máa ṣe tán. Ẹlòmíì, ago mẹ́ta ló máa ṣe tán. Ṣùgbọ́n èmi o, èmi ò kí ń ṣe iṣẹ́ àárọ̀ nítorí pé kò bá mi ní ara mú rárá rárá. Iṣẹ́ ọ̀sán ni èmi máa ń ṣe. So tí bá ti lọ ibi iṣẹ́, màá bẹ̀rẹ̀ ní ago méjì, màá ṣe tán ní ago mẹ́sàn án alẹ́. Ìgbà mí, ó le jẹ́ pé ago mẹ́ta ni mo máa bẹ̀rẹ̀ iṣẹ́, màá dá ṣe tán ní ago mẹ́sàn alẹ́. Ti bá máa ní, eh, ọkọ̀ gbé wa láti ibi iṣẹ́ wá sí ibi tí wọ́n máa ń já wa sí, tí bá máa fi délé, ago mẹ́wàá máa ti kọjá.

Mo fẹ́ran ohun ọ̀ṣọ́ gan. Mo fẹ́ran láti máa wọ ohun ọ̀ṣọ́ gan. Mo fẹ́ran láti máa wọ ago. Mo fẹ́ran láti máa wọ yẹtí etí, yẹtí etí. Mo fẹ́ran láti máa wọ ṣéènì. Mo fẹ́ran ohun ọ̀ṣọ́ gan gidi.

A! Bí mo ṣe máa ń rí oun ìpèsè èlò ni pé, though, ibi iṣẹ́ wa wọ́n pèsè oun oun oun èlò fún wa, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti bàjẹ́. Ṣùgbọ́n ài- iwọ̀n bá e tóń ṣiṣẹ́ torí pé níbi iṣẹ́ mi, èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́, tín bá ti dé ibi iṣẹ́ ẹni tóń lo oun èlò tó yẹ kín lò ní iṣẹ́ àárọ̀, màá ti sọ fún un wipé tó bá di ago méjì o, kó fún mi ní oun èlò tó ń lò, èmi náà a lè lò dígbà tí màá fi wà ní break. So bí mo ṣe máa ń ri ni yẹn, torí mo máa ń tètè sọ fún àwọn tó bá ṣiṣẹ́ àárọ̀, bi mo ṣe máa ń rí oun èlò tí mo máa ń lò ní ibi iṣẹ́.

Mi ò fẹ́ràn ìrin òkè o, torí npé ìrin òkè ò kí ń ṣe ìrìn kékeré. Tí èèyàn ba ń rìn ní orí òkè, gbogbo ìtàn lá máa ro yàn. Ìfáàti Olúwẹ ò lè gé ti aré. Torí mi ò fẹ́ràn irin òkè rárá, rárá, rárá, mi ò fẹ́ràn rẹ̀ rárá.

Ìṣẹ́jú ìṣẹ́jú, wákàtí wákàtí, gbogbo ìgbà mo máa ń ṣe àyẹ̀wò ìmeèlì mi torí mo lè gba ìmeèlì tí ó ṣe pàtàkì kí ó má, kí n má lọ ní ìṣòro kankan. Ìgbàta, gbogbo ìgbà ni o, gbogbo ìgbà ìṣẹ́jú ìṣẹ́jú, wákàtí wákàtí mo máa ń ṣe àyẹ̀wò ìmeèlì mi.

Ah! Oun, mo máa ń ṣàyẹ̀wò náà ní ṣá, mo máa ń, mo máa ń ṣẹ̀dú ara mi, mo máa ń ṣẹ̀dú ara mi ni. So, bó ṣe rí ni yẹn, mo máa ń ṣẹ̀dú ara mi. Óun ní ìgbà lílò àkókò mi, mo máa ń ṣẹ̀dú ara mi. Ǹkan tó ṣẹlẹ̀ nì yẹn. So bó ṣe rí ni.

Ah! Ojú òpó ayélujára tí èmi wà níí, ojú òpó ayélujára ti ibi iṣẹ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ oníbaara wa le pè wá sí tó bá ní ìdojúkọ lórí decoder wọn. O, tó bá ti pè mí ni mo máa gbe tí máa dẹ̀ ba wọn yanjú ìṣòro tí wọ́n ń dojúkọ lórí decoder.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe máa ń show gbogbo bó n ṣe ń ṣiṣẹ́ ní other department. Yálà ní financial department tí wọ́n deal pẹ̀lú owó àbí department bí wọ́n ṣe máa ń gbé, bí wọ́n ṣe máa ń show fíìmù lórí TV. Ìmọ̀ tí mo fẹ́ kọ́ pọ̀, mélòó ni mo fẹ́ sọ?

Rárá o, mi ò fẹ́ràn jíjáde lóru, irin oru mi ò fẹ́ràn rẹ̀ rárá nítorí pé, nítorí pé kí írin oru ò dáa fún ọmọ tí a bá bí nílé rẹ̀. Wọ́ndẹ̀ máa ń sọ, wọ́n ni oru kò mọ́ kò mọ ẹni kankan. Màá ń tètè gbìyànjú láti wọlé mi ní àsìkò tó yẹ, tó, tó tọ́ àti tó yẹ.

Bẹ́ẹ̀ ni o. Mo máa n ka àwọn àdéhùn dáadáa ko tó dín pé mo ṣe àwọn nǹkan kan, kí ó má ló dín pé mó lọ kọjá òfin tí ilé-iṣẹ́ mú lélẹ̀, kó má dín pé ó máa jì wá láàsì mí lọ́rùn. Mo máa ń ka àwọn àdéhùn o, àwọn ilé-iṣẹ́ dáadáa àti àwọn nǹkan tí mó bá fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa fáìlì mi mọ́, tí ǹ bá pa fáìlì mọ́, tá ló fẹ́ pa mọ́? Ṣé àwọn, àwọn agbálẹ̀ tó bá, tó bá pa mọ́, ṣé wọ́n mọ ibi tó máa ń kó sí? Tó bá di ọjọ́ kejì ṣé màá le rí n bẹ́ẹ̀. Rárá o, gbogbo fáìlì mi mo máa ń pa mọ́ tí ó dẹ̀ máa ń kó sí ibi tí mo mọ̀ pé mo máa tètè rántí. Bí bá máa nílò ẹ̀ ní ọjọ́ kejì, miṣẹ́ ni máa wá kiri, kò ní dín pé mo ṣẹ̀tú ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀.

Ti mo ṣe máa ń kí àwọn ènìyàn. Máa ń kí àwọn ènìyàn yálà ní èdè òyìnbó, èdè gẹ̀ẹ́sì àbí èdè abínibí mi tó jẹ́ èdè Yorùbá. Ìgbà mií, mo máa ń huugì wọn, mo màá ń kí wọn dáadáa. Àwọn gan máa ń, inú wọn máa ń dùn tí n bá kí wọn torí a kọ́ mi nílé ire láti máa kí àwọn ènìyàn.

Oun èlò tó ṣe pàtàkì jù òun ni headset. Èmi ò mọ orúkọ tí wọ́n ń pè ní Yorùbá ò, ṣùgbọ́n òun ni orí English ni headset tí ó jẹ́ pé a máa ń gbé sí etí láti fi gba ìpè àwọn oníbàárà wa tó bá ní ìṣòro kan tàbí èkejì. Headset ohun èlò tó ṣe pàtàkì gbóògì jù nínú iṣẹ́ mi nìyẹn.

À, WiFi mi ìgbà míì ó yára. Ní lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, láti alé àná tí mo ti mú WiFi mi wọlé. In fact, ọpọlọ ẹ̀ ópé ó yára dáadáa, ó ń ṣe prapra inú mi gan ń dùn. Ṣùgbọ́n ìgbà míì báyìí, in fact màá fẹ́ ké torí wàhálà tó máa ń fi ojú mi rí kìí ṣe kékeré. So, ìgbà míì ó yára dáadáa, ìgbà míì báyìí ó máa ń worst tó jẹ́ pé mi ò ní lè ṣe iṣẹ́ kankan tí màá máa ké ni.

Rárá o, mi ò tíì bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ látọ̀dọ̀ olùṣètò èrò mi rí o. Rárá, mi ò kí n kí ń tó lè bèrè ìrànlọ́wọ́. Ó máa--o maa jẹ́ pe o dojú ẹ́ gídìí tí ò ṣi nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ̀hẹn, but wipé mo kan ṣàdédé bèerè ìrànlọ́wọ́. Rárá, rárá mi ò béèrè rí.

Ha! N o ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, n kò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ṣùgbọ́n ó máa ń ní àwọn ìgbà tí a kò kò mọ́, ó máa ń lá àwọn nkankan tó ṣẹlẹ̀. Àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn nígbà tí mo ṣì kéré tímìtì dàgbà tó yìí tí ẹni yẹn ò dé san owó oṣù fún mi. Mo máa ti tó bí i ibi iṣẹ́ méjì bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ṣá. Ìgbà tí mo wà ní ilé ìwé gíga, àbí wọ́n pè é ní higher institution tí mo ṣiṣẹ́ fún èèyàn kan kò san sálárì mi. Èyí náà tí mo ṣe lẹ́yìn ọdún tókọ àwọn ọdún mélòó kan sẹ́yìn náà, ọkùnrin náà ò fún mi sálárì, so mo ṣeré ni.

Ah, ìbéèrè yẹn ó lá káàkì. Bí àṣá, bàbá Yorùbá. Ìbéèrè yẹn ó lá káàkì gidi. Ah, kì í ṣe nǹkan tó rọrùn. Ìgbésí ayé mi àti ibi iṣẹ́ torí mo fẹ́ lé ní gbogbo ìgbà. Ibi iṣẹ́ mo ti máa ń lò gbogbo ìgbà ayé mi. Ibi iṣẹ́ mo ti máa ń lò. Ìgbà tí wọ́n bá dẹ́ fún mi ní leave, tí bá gba leave, mi ò níbi kankan tí mò ń lọ. Mi ò lọ orẹ. Ọ̀dọ̀ ẹbí mi, ọ̀dọ̀ wọ́n jìn só mó ì lè sọ́ pé mo kàn fẹ́ ṣàdédé kú gìrì, mo fẹ́ lọ. So, inú ilé ni mo máa ń wà. The only thing tí mo kùn máa ń ṣe ni social media. Èmi máa ṣe, máa ṣe social media. Àfi tí bó yà tí ibi iṣẹ́ mi bóyá, tábà timu wà, tí a bá fẹ́ ṣe team bonding bá fẹ́ jáde ká tí ẹ lọ gbádùn díẹ̀, ẹẹẹ. Mi máa tẹ̀lé wọn. Ṣùgbọ́n lẹ́yìn yẹn, mi ò níbi kankan lọ, mi ò lọ orẹ. Mi ò níbi kankan tí mo máa lọ. Inú ilé ni mò ń wà. So kò rọrùn fún mi.

Àh! Ẹ̀rọ ayára bí àsá náà ni mò ń lò níbí iṣẹ́. Ó ní mò ń lò o. Ó náà mò fi ń ṣiṣẹ́ fáwọn oníbàárà tí wọ́n pá pé wá. Ẹ̀rọ ayára bí àsá náà ni mò máa ń lò. Odojúmọ́ ni, ara ẹ́, ara ohun èlò wà níbi iṣẹ́ nìyẹn.

Òye ọjà tuntun yìí. Miò l'ọ́jà tuntun níbì báyìí? Okay bóyá àwọn new new products. Ojoojúmọ́ ni ọjà tuntun má ń jáde. Ojoojúmọ́ ni ọjà tuntun má ń jáde tan mọ́n kọ wọn wa sọ́jà. Ojoojúmọ́ ni.

Èmi ò kí ń, mi ò ń ṣe ẹni tí ó máa ń gbé gbogbo ilé-ayé mi síta lórí íńtánẹ́ẹ̀tì o. Miì ń se ẹni tó máa ń gbé gbogbo ayé mi síta lórí íńtánẹ́ẹ̀tì tí màá fi ní mò ń bo ìkọ̀kọ̀. Mi ò, mi ò ń fi ìgbésí ayé mi hàn sórí íńtánẹ́ẹ̀tì rárá. Kódà gan-an, ó nira kí n tó lè sọ ńpé mo post nǹkan tó jẹ́ ìgbésí ayé mi sórí íńtánẹ́ẹ̀tì, ó nira torí mi ò tiẹ̀ nífẹ̀ẹ́ Mo fẹ́ràn privacy.

Ah! O depend, o depend lórí, eh, bí ọjọ́ yen bá ṣe rí lọ́dọ̀ mi. Ìgbà mí bí àná ń sìn, mo sùn ní aago kan òru, ìgbà tí mo máa jí, mo jí ní aago márùn-ún. Àmọ́ tó mo fi wákàtí márùn-ún, mo fi sùn títí díbà ṣe wàý, mi ò tíì sùn.

Irin àtẹ̀gùn yìí ò ṣe irin kékeré, ẹsẹ̀ ló máa ń fí ró yan. Kodá gan-an kí èèyàn lóun gun òkè, òkè tí ó ò really ṣe gégelé gan-an. Ó máa ní bí ó bí ẹsẹ̀ méjèèjì bó ṣe máa rí. Tó jẹ́ pé wà fẹ́ lè dákú. A bé tèlè àtẹ̀gùn ládà. Ko nṣe nǹkan tó easy o, mi ò fẹ́ràn rárá rárá at all.

Ajọdun kérésìmesì ọ ni mo fẹràn jù, ọ ni mo nífẹjù nínú gbogbo àjọ̀dún torí oríṣìíríṣìí activities tó máa n sẹlè ní àjọ̀dún kérésìmesì. Ọ ni mo nífẹjù nínú gbogbo àjọ̀dún tó wà ní ayé yìí. Ajọdun kérésìmesì ni mo fẹràn jù, mo fẹràn lati ma ṣe.

A! Mi ò kín wọ ìbọ̀wọ́ ọ, nítorí pé ìlú ń bí ìbà, ooru ló pọ̀ jù gẹ́gẹ́ bí mo ye sọ síwájú, ooru ló pọ̀ jù. Tóbá jẹ́ pé a bí US, UK tó yẹ kó tútù wọ́n ní agbára ni ẹ́hẹ́n wọn láti wọ ìbọ̀wọ́. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn bí ìbà, a ní lò ìbọ̀wọ́, ṣùgbọ́n táwọn pé àwọn engineer ẹ́hẹ́n wọn lè wọ ìbọ̀wọ́ torí nature iṣẹ́ tí wọ́n ń ṣe.

Ah! Níbi iṣẹ́ mi, mi ò kí n parọ́ o. Mi n parọ́ nǹkan kan, tí iṣẹ́ bá pọ̀, nwọn bá tí n bá le ṣe náà ni màá ṣe, tí màá gbé ètò kùlẹ̀. So, ìgbà tí mo bá dẹ tu resume, màá tún jókòó, tí màá tún ṣe. Ṣùgbọ́n mo máa n make sure pé mo ma ṣe iṣẹ́ yẹn to the extent ipé ó máa kú kékeré tí wọ́n ilé iṣẹ́ gan ò ní le sọ̀rọ̀ pé à, kí ló dé tí o ò fi ṣe iṣẹ́ yìí bó ṣe èyí kì n ṣe.

Ko ti e si oko akeru mọ, tori eEko lemi wa. Aá, kò sí ibi tí a ti fẹ́ rí ọkọ̀ akẹ́rù. Ti o ba je inu àwọn oko yen ti won o tie ti last rara ehnhen. Wọ́n sì lè rí àwọn ọkọ̀ akẹ́rù tó jẹ́ pé ó máa ń kẹ́rù wa láti ki ni lọ sí ọjà. Ẹ̀hhẹ̀n, ṣùgbọ́n Èkó ni, kẹ́ tó rọ́kọ̀ akẹ́rù, ó máa pẹ́. So, mi ò tíì rántí ìgbà tí mo so wi pé mo wọkọ̀ akẹ́rù rí. Mi ò rántí mọ́

À, mo máa ń wò náà ni. Mo máa ń wò fínnífínní, mo máa ń wò tí ìfun tẹ́dọ̀, mo máa ń wò gbó dáadáa tí màá fi rí pé "ẹhẹ́n" ní pé ó rí bó ṣe yẹ kó rí. Tí n bá ti rí ǹkan tí ó tẹ mi lọ́rùn nbẹ̀ ni mo máa sọ̀rọ̀ ni pé èmi ò fẹ́ irú ọjà yìí. Ṣùgbọ́n tí bá ti rí tí mo rí pé "ẹhẹ́n" ó wà ní good condition dáadáa, "ẹhẹ́n" ó ni mo máa ń fẹ́ pé ọjà náà dà.

Eré ìdárayá tí inú omi ni tọ máa ń pè ní synchronize, synchronize. À, eré ìdárayá yẹn in fact mi kò kí ń sún mi ní wíwò. Ó máa ń dà pé kí má wò lójojúmọ́ ni ṣùgbọ́n mi ò lè tì torí pé mo fẹ́ràn eré ìdárayá kan. Kìí wá ni mo fẹ́ fi iṣẹ́ eyi tó máa gbé owó sí mi lápò tá gbé oúnjẹ sí mi sí orí tábìlì mi sílẹ̀. Rara ṣùgbọ́n synchronize yẹn, á eré ìdárayá tí mo fẹ́ràn jù ní gbogbo ayé mi ni.

Hmm, mo máa ń ṣe eré ìdárayá kìí ṣe nsín oo. Nígbà tí mo kéré gan, bí a fẹ́ ṣe eré ìdárayá ní ilé ìjọsìn wa fún àjọ̀dún, tí a bá fẹ́ ṣe, mo máa ń ta partake lórí eré ìdárayá tó bá ń ṣe. Ṣò bò ṣe rí nìyẹn.

Bẹ́ẹ̀ni o, má ṣe àtúlló nǹkan torí ọjọ́ òní, torí tí ẹ bá lò nǹkan sí tó ju dànù tó bá nílò láti lò bá ò lóye fẹ́ rí lò kò sí bóyé fẹ́ ṣe, kò sí bóyé fẹ́ ṣe rárá, rárá, rárá. Ṣé mo má ṣe àtúlló nnkan?

Ojoojúmọ́ lemi ma n lò fóònù mi ojoojúmọ́, gbogbo ìgbà ni, torí o ma n wa pẹ̀lú mi ní gbogbo ìgbà, gbogbo àkókò, gbogbo ìṣẹ́jú ló máa ń wà pẹ̀lú mi, torí mo máa ń nílò rẹ̀ gan ni. Kò sí ìgbà tí mi ò kín ń lò fóònù mi ojoojúmọ́ ni.

Mo ti ṣìnà dáadáa, emi to tie je wipé nǹkan kan ló bá mi jẹ́. Mi n mójú ọ̀nà, mi ò lójú ọ̀nà, mo ti ṣìnà dáadáa. Tí n bá dé ibi kan bí i èèmejì, mi ò kí n tètè dá abẹ́ mọ́ tí n bá máa padà lọ àfi tí n bá ti lọ bẹ̀ Ni almost gbogbo ìgbà lójoojúmọ́ ẹ̀hen ni mo máa lọ.

Lójojúmọ́, ìgbà mí wákàtí mẹ́fà, ìgbà mí wákàtí méje. Ó depend lórí bí wọ́n bá ṣe, ṣe schedule wà. Àkókò bí mo ṣe máa ṣiṣẹ́ níbi iṣẹ́. Ẹ̀hẹn, ìgbà mí wákàtí mẹ́fà, ìgbà mí wákàtí méje. Ṣùgbọ́n wákàtí méje ló máa ń pọ̀ jù ní gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe.

Ehn, bóyá tí oníbàárà wa bá pè, tó ti jẹ́ pé ó ti pé, pé, pé, pé, pé, pé, pé tí ó rí yàn bó oun yanjú ìṣòro tó ń pè wá fún, tó bá bọ́ sákòókò tó pè mí tí mo dẹ̀ mọ̀ nípa ẹ̀ dáadáa, màá yanjú ìṣòro yẹn fún un tó jẹ́ pé inú customer yẹn máa dùn. A wa padà send imeeli sí wa ní pé kí wọ́n forward é sí àwọn èèyàn tó jẹ́ ọ̀gá wa, àwọn èèyàn wa, copy gbogbo èèyàn pátá tó ń ṣiṣẹ́, wa wa gbóríyìn fún, fún wa be.

À! Ìwà ìṣọ̀wọ̀ mi, ó dáa ò. In fact, ó da. Ó kàn jẹ́pé kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe tó tó máa tẹ́ àwọn aráyé lọ́rùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbé àwọn èèyàn ṣáájú èmi fúnraà mi tí n bá fẹ́ ṣè ǹkan. Mo máa ń kọ́kọ́ ṣè ǹkan fún àwọn èèyàn kó tó tiẹ̀ tó dií pé ìgbà míì mo lè má rántí ara mi gan. Ṣùgbọ́n mo ṣà mọ̀ pé gbogbo nǹkan tí mo ń ṣe, mo ń ṣe félédùwà.

Bí ètò eré ìdárayá wa ṣe rí, o varies lórí irú eré ìdárayá tí a bá fẹ́ ṣe. Tí a bá dé fẹ́ ṣe eré ìdárayá náà, a ní láti máa wá lóòrèkóòrè, láti máa ṣe practice so that by the time tí ọjọ́ bá máa fi pé láti pètú ọwọ́ wa, ó máa le wà very very easy fún wa.

Ọrọ ọrúkọ iná gijẹ yìí ò yé mi o. Mi tí ẹ, mi tii ẹ gbọ rí, mi i gbọ rí. Lóòtọ́ Yorùbá ó tóbi gan an ṣùgbọ́n ìtumọ iná, iná gijẹ yìí, mi kò yé mi, kò yé mi. Mi ò le pàrọ̀ fún yín. Mi ò lè fẹ́ sọ̀sọkúsọ sórí i kíni fún yín.

Ah, ehmm almost gbogbo ìgbà torí mo máa ń ṣe oríṣìíríṣìí iṣẹ́ lórí fóònù mi. Mo máa ń ṣe oríṣìíríṣìí iṣẹ́ lórí ẹ̀, so o máa ń gbóná gbogbo ìgbà ni. Ìgbà tí ò kìí gbóná bóyá bí wákàtí, bóyá bí wákàtí méjì sí mẹ́ta ṣá, bọ̀ọ́ lẹ́yìn yẹn, hm, gbogbo ìgbà ni mo máa ń lò ó torí nǹkan orí íńtánẹ́ẹ̀tì ni mo máa ń ṣe jù.

Mo máa kọjú ẹ náà ni, ṣùgbọ́n tí bá ṣe ń ṣe lọ́wọ́ ni màá máa ro ọ̀nà tí mo máa gbé gbá tó máa fi rọ̀ mí lọ́rùn. Ehnehn ọ̀nà tí mo máa wa gbégbá yen, màá tètè fi ọpọlọ ro, màá kán gbé gbá ni. Ti n bá ti gbé gbá, igbà mí, o máa tètè ṣiṣẹ́ fún mi. Ìgbà mí ko kin tetete ṣiṣẹ́, ṣùgbọ́n mo máa ń rò dáadáa, mo máa ń r ọ̀nà tó bá yẹ kí n gbégbá, náà ni mo máa ń gbégbá.

Haa! Mi ò ṣe àlàámù o. Ìgbà tí bá ti jí ni o. Bí ènì n sìn mo jí ni aago márùn-ún. Láro kùtù mi dẹ̀ tí ì sùn. Ìgbà mìí, mo le jí lágo méjọ. Ìgbà mìí, aago mẹ́sàn-án. Èmi ò ṣe tó aago-- àkóko rárá, rárá, mi ò ṣe tó àkóko. Ìgbà tí bá jí náà ni mo jí. Bọ́rọ̀ mi ṣeré nìyẹn.

Ah, bátìrì fóònù mi máa ń dúró náà ṣùgbọ́n gbogbo títẹ tí mo máa ń tẹ all the time láti fi ṣe àwọn nǹkan kan lórí fóònù mi lórí íńtánẹ́ẹ̀tì torí mo máa ń ṣe àwọn remote job kankan, àwọn project crypto. Ẹ̀hẹn. So, ó máa ń jẹ́ kí bátìrì mi kó drain, ó máa ń jẹ́ kó drain ṣùgbọ́n ó jẹ bátìrì tó, tó wà okay. Bátìrì yẹn makes sense, ó wà okè dáadáa. So, ohun tó ṣẹlẹ̀ ni.

Ah! Bẹ́ẹ̀ni ò, mo fẹ́ràn láti máa lọ sí etíkun, ṣùgbọ́n kò kí ń wù mí kí n dá lọ torí tí n bá dá lọ kò kí ń dùn. Tí mo, ìgbà tí a bá fẹ́ ṣe team bonding ní ibi iṣẹ́ mi, ehhen, tó bá jẹ́ la máa ń lọ sí etí òkun, táa máa lọ gbádùn, a máa s'oúnjẹ, gbó oúnjẹ, lọ ṣeré, ṣe oríṣiríṣi i activities tó máa mú nú wa dùn, to ma gbàgbe wí pé a tiẹ̀ ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ orí wa ti táṣì.

Oúnjẹ ọ̀sán, ṣé mo kì í ṣọ̀rọ̀ ọdún márùn-ún báyi tí mi ò ti je oúnjẹ ọ̀sán mọ́. Bí bá ti je oúnjẹ àárọ̀, ó tú di ta lẹ́. Oúnjẹ tí mo dè máa ń jẹ lálẹ́, bí awọ ago mẹ́fà, owo ago márùn-ún, owọ ago mẹ́rin ni mo máa ń je oúnjẹ alẹ́. Bí n bá ti jẹ́ báyìí, ìrè ọ, ó tú di ọjọ́ kejì niyen, ki n tó tú rántí ń pé, "à, o ma yẹ kí n jẹun àárọ̀ o."

Mi ò kí ń jẹun ní ọ̀sán ra-ra-ra-ra-ra-ra. Mi ò kí ń jẹun lọ́sàn tí bá ti jẹ oúnjẹ àárọ̀ ba, oúnjẹ alẹ́ lóku. Nípé mo ń jẹ oúnjẹ ọ̀sán yẹn, ó ti di, ó ti kúrò nínú Ṣẹ́dúù mi. Mi ò njẹ oúnjẹ lọ́sán ra-ra-ra-ra. So oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́. Kaṣá ni oúnjẹ ìrọ̀lẹ́ torí tí bá ti jẹun ní ìrọ̀lẹ́, mi ò jẹùn mọ́ láalẹ́.

Though témi bá máa pín owó, dọ́gba-dọ́gba ni mo máa ń pin pẹ̀láwọn ọ̀rẹ́. Dọ́gba dọ́gba ni mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mi ò kí ń pín owó ńpé bóyá o jù mí lọ àbí mo jù ẹ́ lọ. Rárá, dọ́gba dọ́gba la máa ń pín torí ìkan náà ni gbogbo wa. Kò sí ìyàtọ̀ nínú gbogbo wa. Dọ́gba dọ́gba ni.

Rárá o, èmi ò kí ń lo ọ̀pá ìfàmúrà o. Rárá, rárá, rárá, mi ò kí ń lò, mi ò kí ń lò. Tí bá ti ń mu ohun mímu, màá rora jòkó mi, màá bàláǹsì dáadáa, màá farabalẹ̀ mu ohun mímu mi tó jẹ́ pé inú mi máa dùn, ara mi máa yá gagagagaga. But n pé kí n máa lo ọ̀pá ìfàmúrà tí ń bá mu ohun mímu, rárá, mi ò kí ń lò.

Eh, mo mọ pé ijọkanjọkan máa wà tí máa gun ọkọ ojú omi, ṣùgbọ́n láti ọdún ta ti bí mi, mi ò gun rí, mi ò gun rí torí ṣebí ẹni tí bàbá ẹ bá lówó ló máa ní, "à, òún fẹ́ jayé o, òún fẹ́ gun ọkọ ojú omi kó n fi jayé lọ o." ṣùgbọ́n àwa àwa a tapàtà dìde báyi ẹ jepé à ń bẹ ọlọ́run ni a ń ṣiṣẹ́ kárakára ká tó rówó. Ṣé òun ní a fẹ́ so pé a fẹ́ gun, a fẹ́ gun ọkọ ojú omi nígbà tí oríṣiríṣi bùkátà wá nle ta máa gbọ́?

Ah ijiyàn yẹn mi ò fẹ́ràn, mi ò le pa irọ́. Mi ò fẹ́ràn ijiyàn yẹn rárárárárá. Pé ká máa jiyàn lórí ǹkan, a mi ò nífẹ̀ẹ́ torí tó bá dé àkókò kan àbí ìgbà kan ó máa ń mú inú bí mi tó jẹ́ pé èmi gan ò ní likè ẹ́ tó máa dẹ di ìjà. Èmi jmdẹ kèrèé mi ò fẹ́ràn ìjà rárárárá, mi ò fẹ́ràn rẹ̀ n nífẹ́ sí torí ọjọ́ iwájú.

Ah tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn báyìí, ó ti pẹ́. Kì í ṣòro ọdún kan tàbí ọdún méjì báyìí, ó ti pẹ́ tí mo ti rí dókítà gbẹ̀yìn torí gbogbo ìgbà tó bá rí pé yàrá mi ṣe bá kan àbí mo fẹ́ ní bá àbí mo fẹ́ ní kíni, àgbo ni mo máa ń mu, àgbo.

À, ojú ojúmọ́ mo máa ń fo eyín ìgbà wo lẹ́fẹ́ kí ń fọ eyín? Ṣé ẹ̀yàn máa ń fi ìgbà àti àkókò tó yẹ kó fọ eyín ni? Àárarọ̀ ni mo máa ń fọ eyín. Though, mi ò kí ń fọ eyín lálẹ́ o, bọ̀. Àárọ̀, àárọ̀ ni mo máa ń fọ eyín. Ti bá ti wẹ̀, ti bá ti fọ eyín máa wẹ̀. Mo ń lọ sí ibi iṣẹ́ níyẹn.

Ah! Àwọn nǹkan tí mo fẹ́ràn nínú pizza ó pọ̀ gan-gan. Mo fẹ́ràn cheese. Ah! Kí cheese pọ̀ lórí inú pizza yen in fact, mo máa ń like, mo máa ń like e gan pẹ̀lú, eeh, hot dog. Ṣé hot dog ni ohun tó máa ń dàbí kí ni? Èwo mi ò mọ orúkọ wọn, ṣùgbọ́n mo like kí chess pọ̀ gan.

Bẹ́ẹ̀ni ò, mo máa ń wọ fìlà, àjàjà face cap. Mo fẹ́ran face cap, ṣùgbọ́n torí, hun, bí mo ṣe rí, torí bí mo ṣe rí, torí mi ò, mo jẹ́ èèyàn tí ò lowò tó jẹ́ pé mo máa ń ṣe wàhálà. Nwọn ba owó tí mo ń rí, mo fi ń gbìyànjú láti build future dáadáa, comfortable future fúnra mi àtàwọn ọmọ mi torí ìyà tí mo jẹ́ pọ̀. So, kò fún mi ní ààyè láti sọ wipé mo fẹ́ ra oríṣiríṣi fìlà tí mo lè máa dé tí bá ti ń lọ sí ibì kan. So, ṣùgbọ́n mo fẹ́ran láti máa wọ fìlà ṣa.

Bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn láti máa jókòó sí etí fèrèsé ọkọ̀ nítorí mo jẹ́ èèyàn tí mo máa ń láàgún gan-an. To ye pé tí bá ń làágún bayi, àgún yẹn máa máa kán bí i pọ́n dá omi sí mi lára ni. So tí bá fẹ́ jókòó sí inú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti jókòó sí etí fèrèsé tó jẹ́ window ọkọ̀ so that tí atẹ́-- tí ọkọ̀ bá ti ń lọ, atẹ́gùn a lè máa fẹ́ sí mi. Mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé ọkọ̀.

Haa! Ni ọwọ́ tí mo wàyi ná, mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n mo sì máa ra, mo sì máa ra ẹranko, ẹranko ọ̀sìn tí mo máa máa sin. Even mo sì máa ní fáàmù gan. To je pé àwọn oríṣiríṣi ẹranko ọ̀sìn ni mo máa ní, èyí tí màá máa jẹ, èyí tí màá máa tà. Hhen. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yi mi ò ní ẹranko ọ̀sìn báyìí.

Ooo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mìí ti iṣẹ́ bá pọ̀ gan ní ibi iṣẹ́, tó jẹ́ pé àwa ti a dẹ ń ṣiṣẹ́ à to nǹkankan, wọ́n máa ní ká wọ́n máa ní ká ṣiṣẹ́, ẹ́, wákàtí méjìlá. Normal a tó bá yẹ́n pé wákàtí méje ni iṣẹ́ mi, wọ́n máa fi wákàtí mẹ́fà kùn, ní pé ká ṣiṣẹ́ wákàtí méjìlá at least kí iṣẹ́ yẹn kó le kó le fúyẹ díẹ̀.

Rárá o, èmi ò kí ń pàdé àfojúsùn tita mi o torí à, àwọn oníbàárà wa. Àwa kan jẹ́ bí àwọn tó máa ń, tó máa ń gba ìpe oníbàárà tó bá ní, tó bá ní ìdojúkọ ìṣòro lórí ọjà tí wọ́n bá rà lọ́dọ̀ wa. So ká wa ká ti gba ìpè wọn, ka dè tí bá wọn yanjú nǹkan tí ó ń ṣe, ẹ̀, ẹ̀, tó ń ṣe nǹkan tí, tó ń ṣe product tí à, organization wa tó, tó ṣe tí wọ́n rà lọ́wọ́ wa.

Àá, rárá, èmi ò ní gíláàsì ọrùn ọ̀hún, mi ò ní rárá. Mi ò ní irú ẹ. Kódà gan, mi ò tẹ̀ẹ́ gbọ́ pé gíláàsì ọrùn gan wà. Bọ̀, mo mọ̀ pé tí àwọn èèyàn bá fi ọrùn kọ́, tí wọ́n bá fi ọrùn kàn, wọ́n máa ń fún wọn ní nǹkan tí ó máa gbé ọrùn wọn dúró, tó bá jẹ́ pé só that tí ọrùn wọn bá jiná, a lè ríi bí ó ṣe ye korí.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, oúnjẹ tí mo fẹ́ràn jù, oúnjẹ tí mo fẹ́ràn jù ni sẹ̀mọ́, sẹ̀mọ́, oúnjẹ òkèlè bíi sẹ̀mọ́ àti ẹ̀fọ́ ẹ̀gúsí tó ní ewúro nínú tó ní ẹ̀fọ́ ewúro. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni yẹn.

En, ìbéèrè yìí kín máa pàrọ́ fún yin Ìbéèrè yìí kò yé mi o. Torí mi ò really gbọ́ Yorùbá kúúlẹ̀ kúúlẹ̀ tó bẹ́ẹ̀ yen ri. So ìbéèrè yìí kò yé mi. Mi ò dè mọ̀ nǹkan tí mo lè fi dá yín lò fún èsì ẹ. Kò yé mi o.

Ah! Ni ibi iṣẹ́ wa, wọn fún wa lówó àfikún rí, won tí ẹ ṣé rí, wọn ò ṣe rí. Fún wa òní pé ah! Owó àfikún ẹ ṣé o, wọn ò ṣe rí o. Wọn ò ṣe rí rárá, àfi tá bá ní a ṣe overtime tá ń pè ní wákàtí overtime sá, tá bá ṣe overtime la máa gbowó ẹ̀, bó pé wọn fún wa lówó pé ẹ ṣé o, a fi appreciate yin o, kò sí ǹkan tó ju bẹ́ẹ̀ ní ibi iṣẹ́ tìrẹ.

Ah! Èmi ò n fún yàn lẹ́jẹ̀ o, mi ò n fún yàn lẹ́jẹ̀ o. Se èmi tí mi ti è tí jẹun kánú, to je pé mi ò tí rowó jẹun, máa ní mo fẹ́ fún èèyàn kan ní ẹ̀jẹ̀. Rárá o, Ọlọ́run ò de jẹ́ kí, Ọlọ́run ò jẹ́ kí a rí ìṣòro tí won maa ń sọ pé ó yá, ẹ méjẹ̀ wá, ẹ mú omi wá nínú ìdílé mi. Rárá, eléduwa ń gba gbogbo ogo. So ó ní pé mo fún yàn lẹ́jẹ̀ yen, mii fún yàn lẹ́jẹ̀ rí. Àwọn ẹlòmíràn tón máa láwọn donate ẹ̀jẹ̀, ah Èmi ò ṣe rí o, mi ò ṣe rí.

Bẹ́ẹ̀ni o, mo mọ àmì ìràwọ̀ mi tó jẹ́ pé tí wọ́n bá so n pé Zodiac sign. Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi, Pisces lẹ mi. Ṣé omi ló máa pe? Omi afẹ́fẹ́. Ah! Éh! Pisces làṣẹ àní mí ṣá, mo mọ̀ pé tí ẹ bá ti ń gbọ́, ẹ máa understand the Pisces yẹn. Èmi ò mọ̀ yọ bẹ́ẹ̀, but Pisces ni mí.

À, ó wù mí o, ṣùgbọ́n tí bá fẹ́ fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, mi ò fẹ́ kó jẹ́, mi ò fẹ́ kó jẹ́ ẹ́ ìlú orílẹ̀-èdè wa bíbàì. Màá fẹ́ jẹ́ kó jẹ́ bóyá ìlú France àbí Dubai tí DSCB wà. Ẹ̀hẹn, ẹ̀hẹn, gbọ́n pé gbígbá sí Ìbàdàn àbí, kìí n, mi ò fẹ́. Ọ̀, tó bá jẹ́ ìlú mìíràn èyí tó, tó jẹ́ pé ìlú, ìlú ọba, màá fẹ́ kí iṣẹ́ kí wọ́n bá mi fẹ́ iṣẹ́ mi sí.

Ah! Bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ mi ni pé mo máa tètè máa ro bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ yẹn. Torí mi máa ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ń pè mí gangan, mo ni léṣẹ́. Torí bí ẹyan bá ṣe ṣe iṣẹ́ oníṣẹ́ ló ṣe máa ṣe iṣẹ́ Ààrẹ. Ẹlòmíì dẹ́kẹ́rẹ́ máa ṣe èèkà tó jẹ́ pé ó máa ṣe iṣẹ́ oníṣẹ́ bó bá ṣe wù, bó ṣe ààrẹ, a ṣe dáadáa èmi ò dẹ̀ mọ ọ ṣe. So bí mo bá ṣe máa ṣe iṣẹ́ oníṣẹ́, bí mo bá ṣe máa ṣe iṣẹ́ ara mi ni mo ṣe máa ṣe iṣẹ́ oníṣẹ́

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi pọ̀ ni pé sùúrù ni mo máa ń lò àti ọgbọ́n orí torí pé gbogbo wa ò ní ìwà kan ná. Oríṣìíríṣìí ìwà ni gbogbo wa ní. So mo máa ń lo sùúrù, mò de máa observe ìru ìwà tẹ́lẹ̀yi ni bí mo ṣe lè bá ṣe, ìwà tẹ́lẹ̀yi ni tí mo ṣe lè bá ṣe, ìwà teni'yi ni tí mo ṣe lè bá ṣe. Hmm, so sùúrù àti ọgbọ́n orí.

Ẹ̀, nínu gbogbo ǹkan láyé, gbogbo ǹkan tó bá fẹ́ ṣe oní lọ láti oní lọ ọgbọ́n. Mo ṣe máa bá àwọn ènìyàn lò. So ọgbọ́n àti ọpọlọ náà ni mo fi ń ṣètò àwọn ìṣòro láàrín àwọn ẹlẹ́gbẹ́ tí gbogbo ẹ máa fi tó máa fi gúnrégé.

Ewo mi o n lo akoko pelu ebi mi tori emi nikan ni mo n dagbe. Aburo mi to de n gbe pelu mi iyen maa n lọ sibi se ni Monday to ba di ijo Saturday igba mi Friday lo ma de. So emi nikan mo maa n wa n le. Mi o dekin ibi tawo ebi mi n gbe o jin so mi o kii n ati lo o maa n ro mi loju. Nkan to sele ni yen mi o ki n lo sodo awon ebi mi rara.

À, àwọn, ẹ, àwọn dìpátimẹ́ntì tí wọ́n máa ń pe oníbàárà wa ó yàtọ̀ sí dìpátimẹ́ntì tí èmi wà. Ọ̀tọ̀ la wọ́n tó ń pe oníbàárà wa fún, ẹ, promo, fún àwọn ànfaàní tí wọ́n máa ní láti jẹ ṣùgbọ́n ibi tí èmi wà àwọn oníbàárà wa ló máa ń pè wà. Tan bá kojú ìṣòro lórí ọjà tó rà lọ́dọ̀ wa, àwa lọ máa ń pè tí a máa bá wọn yanjú ẹ.

Ẹn mi o lóko náà míi lóko ṣùgbọ́n bóyá tó bá ta bá so pé òkè bóyá mo ní oko. Bẹ́ẹ̀ni, ó máa ń di ọjà bọ̀, ó máa ń di àwọn nǹkan tí ń bá nílò wá láti ilé àbí bóyá tí owó bá pọ̀ lọ́wọ́ mi, a máa dì í nígbà tí a ṣì lóko. Nígbà yẹn, a máa ń di ọjà lọ sóko. Tí é lọ láti oko lọ sí ọjà láti lọ ta. Táa bá dẹ̀ ń bọ̀ ń lé, á di àwọn nǹkan tí a máa jẹ nílé, á dìdá ní. Ni, bó ṣe rí nìyẹn.

Mi ò fẹ́ràn oúnjẹ rírà. Ṣẹ̀dẹ mọ̀ dí tí mi fi fẹ́ràn oúnjẹ rírà ni pé alákọ̀ọ́kọ́, ìdí àkọ́kọ́, ǹkan wọ́n, èmi dẹ̀kẹ̀re mo jẹ́ ẹ́eyan to máa ń jẹ oúnjẹ gan. So tí n bá ni mo fẹ́rà oúnjẹ tó máa yómi, mi ò ná rárá, máa ná tó five thousand, six thousand lẹ́ẹ̀kan náà. Ìkiní ní yẹn. Tí n bá dẹ̀ ìkejì ni pé gbogbo àwọn oúnjẹ tí wọ́n ń tà ní òpópónà yìí, a o mọ irú oríṣiríṣi tí wọ́n ti ṣe sínú ọbẹ̀ wọn láti fi pe èrò àbí láti fi gba ògo àbí láti fi-- torí ọ̀pọ̀lọpọ̀ ninú wọn iṣẹ́ ibi ló máa fi ń ṣe. Torí náà ni mi ò kí ń jẹun ní òpópónà, mi ò kí ń ro oúnjẹ lópópónà. Àbí pé owó tó yẹ kó fi ṣe oúnjẹ comfortably nínú ilé mi kí n wá ní mo kó lọ síta lọ fi ra oúnjẹ rára, mi ò n ṣe é. Oúnjẹ ohun, ó lè máa tun yómi, mi ò ṣe n ru ẹ.

Ẹni tó bá ní ọkọ̀, òun ló máa fọ̀. Ṣé èmi tí mi ò ní kẹ̀kẹ́ tó kéré jù, Dèpòdépò máa ń ní mo fẹ́ ra ọkọ̀. Mo mọ̀ pé mo sì máa ní oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì bọ̀gìnì bọ̀gìnì lọ́jọ́ iwájú. Torí ẹ ni mo ṣe ń ṣiṣẹ́ kárakára láti fi jẹ́ kí iwájú mi kí ó dára, kí ó lárinrin. Ṣùgbọ́n owọ́ tí mo wà ìn lọ́kọ̀ o. Dèpòdépò báyìí máa ń ní mo fẹ́ fọ ọkọ̀. Legacy Benz, ẹsẹ̀ ló ń jẹ bẹ́, òun ni mo ní. Ojoojúmọ́ ni mo dè ń wẹ̀ ín fó Legacy Benz mi. Ẹ ṣe o.

Mi ò kín ṣe ìgbéjáde o. Mi ò kín ṣe ìgbéjáde torí tí bá ti wọ inú ibi iṣẹ́ mi báyìí gbara tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí, ó tún dìgbà tí bá close kí n tó ní mo fẹ́ jáde. Nípé mo sì ń ṣe ìgbéjáde yẹn. Mi ò kín ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ temi ò, torí iṣẹ́ wa ó yàtọ̀ gidigidi. Ọ̀tọ̀ la wọ́n tí wọ́n máa ń ṣe ìgbéjáde tí wọ́n máa ń lo sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní ọjà, tí wọ́n ń kó ọjà wọn sọ́dọ̀ tí wọ́n lọ máa wo bá wo ni won se n se ṣùgbọ́n èmi ò sí ní dìpátímẹ́ǹtì yẹn.

Ah! Èmi ò ní ìrọ̀rí lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, mi ò ní rọ̀rí kó dà gan. N ò ní bẹ́ẹ̀dì, mi ò ní bẹ́ẹ̀dì lé tí bá ti tẹ ẹní mi sílẹ̀ tí mo ti tà aṣọ sí, mo sùn lọ nìyẹn, mi ò ní rọ̀rí, mi ò ní rọ̀rí mo ṣẹ̀ fẹ́ wá mo máa ra ìrọ̀rí ni mo dẹ mọ̀ pé láàárín ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀, màá gbìyànjú láti ra ìrọ̀rí méjì so that màá le máa fi rọ orí mi.